Ìbéèrè tó wà níwájú mi ni wípé, ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ìbéèrè ńlá ni ìbéèrè yìí. Mi ò ní parọ́. Nígbà tí mo ń-- tí mo wà lọ́mọdé tí mò ń dàgbà bọ̀, ojú máa ń tì mí nígbà tí bàá wà ní iwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mo fẹ́ sọ̀rọ̀. Mo lè máa ká lọ̀lò, mo lè máa wólẹ̀, mo lè máa, máa sá máa ronú lọ́pọ̀lọpọ̀ pé, "Ah, kí ni kí ń sọ? Níbo ni kí ń ti bẹ̀rẹ̀?" Kò rọrùn rárárárárárára ni. Kò rọrùn fún mi láti máa sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mo, mo wá mọ̀ wípé fún nǹkan kí nǹkan tí ènìyàn bá ń ṣe, tó bá di pé nǹkan yìí wọ́n, ó tọ̀nà fún ènìyàn láti wá bó ṣe máa wá, ẹ́, bó ṣe máa wá, ojútùú sí irú nǹkan bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ, ìgbà tí mo wà ní ilé, ẹ́, inú ilé ìwé yunifásítì, àmá-- ó máa ní ìgbà tó máa fún wa ní iṣẹ́ táa máa wá sọ, iṣẹ́ táa máa sọ̀rọ̀ lé lórí níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà yìí ọkàn mi kọ́kọ́ dàrú wípé, "Ah, níbo ni kí ń ti bẹ̀rẹ̀?" Èmi tí mi ò mọ bó bí wọ́n ṣe ń sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ǹkan tí mo wá ṣe ni wípé tí bá ti parí iṣẹ́ tó ń gbé fún wa ká ṣe nílé, tí mo mọ̀ pé a máa wá sọ̀rọ̀ nípa è niwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ìyẹn ni òyìnbó mọ̀ sí presentation. Ti bá ti dé ilé tí mo ti parí iṣẹ́ yẹn, tí mo ti mọ̀ wípé, "Mhm, mo ti kójo òsùwọ̀n lórí iṣẹ́ yìí," màá wá tan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Màá wá máa ká, màá máa sọ̀rọ̀ bí mo ṣe máa, màá máa, máa sọ̀rọ̀ ní bí mo ṣe mọ̀ pé màá sọ̀rọ̀ ní ọjọ́ ìdánwò, tí màá ṣe, màá máa sọ̀rọ̀ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ní ọjọ́ tí màá sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Màá wá máa dá sọ̀rọ̀ nínú yàrá mi. So tí màá wá ti sọ̀rọ̀ sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tán, màá wá, màá wá, màá wá fi etí ara mi gbọ́ gbogbo nǹkan tí mo ti sọ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Màá wá máa gbọ́ pé, "Ah, ohun tí mo sọ yìí ṣé ó mọ̀gbọ́n wá àbí kò mọ̀gbọ́n wá? Ṣé mo sọ bó ṣe yẹ kí ń sọ̀, àbí mi ò sọ bí ó ṣe yẹ kí ń sọ?" Nípa ṣíṣe bẹ́ẹ̀, ó ń ràn mí lọ́wọ́ láti lè máa sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn. Ṣùgbọ́n kò rọrùn. Mi ò ní parọ́. Kò fi bẹ́ẹ̀ rọrùn náà. Ṣùgbọ́n ní, bí mo ṣe gbáradì yẹn, ìgbáradì tí mo máa ń ṣe ṣáájú ọjọ́ tí màá bá àwọn ẹ̀yàn sọ̀rọ̀, sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn, ó ń ràn mí lọ́wọ́ gidi gidi kan. Pẹ̀lú bí mo ṣe tó lọ́jọ́ ẹní, bí mo ṣe tún dàgbà ju ìgbà yẹn lọ, mo sì máa ń ṣe. Tí mo bá mọ ẹ̀gbà, mo fẹ́, irú, ká má tẹ̀ sọ wípé, bóyá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tí mo bá mọ̀ pé ibi tí mò ń lọ yẹn, ẹni tí mo fẹ́-- ìbá jẹ́ ènìyàn kan ni mo fẹ́ lọ bá sọ̀rọ̀, tí mo mọ̀ wípé mo gbọdọ̀ sọ̀rọ̀ dáadáa tí mo bá dé bẹ̀, kí n, kí n, kí n lè, kí ǹkan tí mò ń sọ lè yé ẹni tí mò ń bá sọ̀rọ̀. Ǹkan tí màá ṣe, mo lè kọ ǹkan tí mò ń fẹ́ sọ sílẹ̀, màá ka, màá tún ka. Ṣé ǹkan tí mò ń sọ, ṣé ó mọ̀pọ̀lọ́ wá? Ṣé kò mọ̀pọ̀lọ́ wá? Nípa ṣíṣe bẹ́ẹ̀, ó ń ràn mí lọ́wọ́ gidi gidi. Mi ò ní parọ́. Ó ń ràn mí lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè, mo máa ń ní àìbalẹ̀ ọkàn po máa ń, tó máa ń jẹ́ kó kọ̀ mí dàrú. Ópò-- ọkàn mi máa ń dàrú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá mọ̀ wípé, ah, bóyá ọ̀la mo máa bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n kò dàbí ti tẹ́lẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé bí mo ṣe ń ṣiṣẹ́ le lórí, bí mo ṣe ń gbìyànjú láti jẹ, ẹ́, láti, láti ran ara mi lọ́wọ́, mò ń lérò wípé bó bá yá, mi ò ní máa ní-- ọkàn mi ò ní máa dàrú. Kò ní máa sí ìrora kankan tí mo bá fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Ẹ ṣe.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Hmm nígbà tí mo wà ní ọmọdé, kẹ̀kẹ́ jẹ́, gígùn kẹ̀kẹ́ jẹ́ lára nǹkan tó wù mí láti ṣe nígbà tí mo wà ní ọmọdé. Àwọn òbí mi ò ra kẹ̀kẹ́ fún mi, nítorí wípé wọ́n ò ní owó láti ra kẹ̀kẹ́ fún mi ní àsìkò náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́ nígbà yẹn, mo ní àwọn ọmọdé bí tèmi láyìíká tó ní kẹ̀kẹ́. Ọjọ́ tí mo kọ́kọ́ dàbàá láti gun kẹ̀kẹ́, ìkan nínú àwọn alábàgbé wa ọmọdé ló ní kẹ̀kẹ́ lọ́dún yẹn. Bó ṣe ń gun kẹ̀kẹ́ yẹn, a! Orí mi gbó, èmi náà ní ẹ̀, a! Mo ní láti gbìyànjú láti wa kẹ̀kẹ́. Báwọn òbí mi ò tilẹ̀ lè ra kẹ̀kẹ́ fún mi. Mo ṣe àkìntìyan láti gun kẹ̀kẹ́ ní ọjọ́ náà. Ìgbà tí mo gùn, hmm ilẹ̀ ni mo bá ra mi ọ. Ọlọ́run ló yọ mí tí mi ò fi ara pa lọ́jọ́ yẹn, ní ọjọ́ náà. Ọlọ́run ni ló yọ mí. Ìgbà tí ó tún di bí ọdún mélòó sí ìgbà náà, sí ọjọ́ tí mo ṣubú lórí kẹ̀kẹ́ yẹn, tí mo rí pé a! Mi ò lè gùn, mo ní láti kọ́ bí wọ́n ṣe ń gun. Mo lọ sí ilé ọ̀rẹ́ mi kan tí ó ń gbé ní àdúgbò, bí i àdúgbò mẹ́ta sí àdúgbò tí à ń gbé nígbà náà. Bí mo ṣe délé wọn, mo sọ fún wọn pé mo fẹ́ràn láti gun kẹ̀kẹ́, àwọn náà ní kẹ̀kẹ́. Wọ́n ṣe gbé kẹ̀kẹ́ jáde nìyẹn. Ọ̀rẹ́ mi gun kẹ̀kẹ́ yẹn díẹ̀, àbúrò ẹ̀ náà gùn. Mo wá ní à, èmi náà ní, mo ní ìfẹ́ sí àti gun kẹ̀kẹ́. Wọ́n ṣe gbé kẹ̀kẹ́ fún mi nìyẹn. Mo gbàgbé láti sọ wípé nínú ọgbà wọn, wọ́n ní ajá ńlá kan. Ajá yẹn wọ́n máa ń pè ní Rocky. Rocky ni orúkọ ajá yẹn ní ọdún yẹn. Bí mo ṣe gbìyànjú láti gun kẹ̀kẹ́, a! Mo sá, wọ́n kọ́ mi bó ṣe, mo sá ṣàkìntìyan. Mo ń gun díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Bí ajá ọ̀rẹ́ mi tan ń pè ní Rocky, bó ṣe jáde nínú ibi tan fi pamọ́ sí níyẹn o, nínú aha, nínú aha mọ́ tan fi sí, bó ṣe jáde nìyẹn. Ha! Èmi dẹ̀re, mo ṣe ń kọ́ kẹ̀kẹ́ ni. Kì í ṣe bí, kì í ṣe wípé ẹsẹ̀ mi ti ran kẹ̀kẹ́ nígbà yẹn. Bí mo ṣe ní kí ń máa fi kẹ̀kẹ́ yẹn sáré lọ, a! Mo wà wò wípé èmi tí mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́, mi ò lè gbé kẹ̀kẹ́ sáré pẹ̀lú ajá tó ń lé mi. Ajá tí mò ń sọ yìí, ajá ńlá ni. Odudu. Bẹ́ẹ̀ lójú ẹ̀ràn ló la inú lẹ̀, ló yọ awọ́n lẹ̀, ló ń ṣe a a a ha, ha, ha, ha, ha, ló ń sá tẹ̀lé mi. Mi tí è lè sáré kí n má parọ́. Ǹiṣe ni ajá yẹn sá bọ̀ ní ibi tí mo wà. Mo wá dúró ṣinṣin. Mi ò lè gbé kẹ̀kẹ́ yẹn, mi ò lè gbé kẹ̀kẹ́ yẹn sáré mọ́. Mo wá dúró, mo wá di ojú mi, mo wá ń parúwó. Ọdún tí mò ń sọ yìí, mo jẹ́ bí ọmọ ọdún, bí ọmọ ọdún mọ́kànlá. Bí ọmọ ọdún mẹ́wàá sí ọmọ ọdún mọ́kànlá ni mo jẹ́ ní ọdún yẹn. Mo wá ń parúwó. Mo, ẹrú ti bà mí pé a! Mo gun kẹ̀kẹ́ dàrún. Mo ti rò pé ǹṣe ni ajá yẹn máa bù mí jẹ lẹ́sẹ̀. Ẹrú ti bà mí ṣe lára mi ń gbọ̀n. Àwọn ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi tí mo lọ bá àtàwọn àbúrò ẹ ṣe ló ń rẹ́rìn, ló ń fi mí ṣe ẹ̀yẹ. Ǹjẹ́ ẹ mọ nǹkan tí ajá yìí ṣe? Ó súnmọ́ mi, ó la ẹsẹ̀ mi. Ǹṣe ló pọn ẹsẹ̀ mi lá. A! Mo ṣe la ẹsẹ̀ mi bẹ́ẹ̀ lára mi ń gbọ́n. Ẹrú ti bà mí pé a! Ka ajá yìí má lọ bù mí jẹ lọ́jijì. A! Wọ́n sá mú ajá yẹn kúrò lọ́dọ̀ mi. Wọn mú ajá yẹn wọlé lọ, lọ inú aha mọ́ tó fi sí. Bẹ́ẹ̀ lára mi ń gbọ̀n. Bí mo ṣe padà sílé lọ́jọ́ yẹn nìyẹn o. Ọjọ́ yẹn ni mo gun kẹ̀kẹ́ gbẹ̀yìn. Fún di èyí mi ò lè sọ pé mo lè gun kẹ̀kẹ́. Because ìgbà tí mo lérò wípé màá tún mọ bó ṣe ń gun kẹ̀kẹ́ dáadáa, ajá dẹ́rù bà mí. Mi ò dé gun kẹ̀kẹ́ mọ́ láti ọjọ́ yẹn. Mi ò gun kẹ̀kẹ́ mọ́. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣé púpọ̀.